Bẹ́ẹ̀ni, mo ti dúró ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Paapà julọ̀ tí ọ bá ti ṣíná, tọ dè jé pé battery ẹ̀rọ ayárabíàṣá mi ti kú, mi ní le ríilò fún ọjọ́ náà. Ìgbà mìíràn náà tó jẹ́ pé tó bá bàjẹ́ tí mo fẹ́ tún ṣe, mi nílò fún nígbà, nígbà yẹn. Òún tì ìgbà mí ná wá tó jẹ́ wípé tió bá wù mí ń lò, mo máa wá ǹkan mí ń ṣe fún ọjọ́ náà.

Ehn, kì n ṣe gbogbo ènìyàn ló máa ń yípadà mọ́wa ti inù nu tàgbà. Àwọn tó máa ń yípadà yẹn ni àwọn tó máa ń ṣiṣẹ́ lórí ìyì, yípadà. Bí àwọn tó bá ní ìpinú pé inú ìwà wọn kékeré ò dá ló máa ń sepé wọn nílò láti yípadà. Àwọn ẹniyen ló máa ń sábà yípadà, wọ́n dè kí n pọ̀. Àwọn èèyàn ò fi bẹ yípadà bí bá ṣe, bá ṣe rò bẹ́yẹn wọ́n kàn máa ń gbọ́n ran sí ni wọ́n máa ń mọ bó ṣe ń fi àwọn nǹkan kan pamọ́ sí ju tí tẹ́lẹ̀ lọ.

Aládùúgbò rere tí ǹkan bá ṣẹlẹ̀ tó yẹ kí wọ́n bá yàn bójú tó, wọ́n máa bá yàn bójú tó. Wọ́n dè máa kí ra náà, wọ́n kì í bá bàrà jà. Wọ́n lè máa bá ra aṣọ̀ nà. Báyìí sì ní nǹkan kan tí ìkannú aládùúgbò lè rànlọ́wọ́ pẹ̀lú kí wọ́n ba lè jẹ́ pé àwọn aládùúgbò kejì lè rànlọ́wọ́ pẹ̀lú àwọn ará àwọn lọ́wọ́. Sí àdí sí ní ìbàrà, ẹ kọ̀tọ́jà àdúgbò gbogbo pé ó yàn àwọn aládùúgbò rere, ó máa jáde sí ǹkan ìbá yànṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn rí. Àwọn tí wọ́n ti bá sábà ṣe fún ni àwọn tí bá ti jẹ́ kí wọ́n sú mọ́ mi bí ọ̀rẹ́ tàbí ẹ́bi àwọn ni máa ń sábà ṣe, eh, iṣẹ́ ọ̀fẹ́ fún en, a ma mi mi jẹ kó pọ̀jù, ṣùgbọ́n kó máa rí pé ó máa ń pa mí lára bí mo ṣe máa ń ṣe ṣe nìyen. Bí àwọn tí bá ti fẹ́ ràn lọ́wọ́ tó bá tí wùmí mi láti ràn lọ́wọ́, mo ṣe se irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn fún.

Fóònù tí mo ń lò jẹ́ fóònù ta pè ní Tecno, óhun dẹ ni Android, Android eleven dẹ sí ni. Ẹ̀ ó ti tọdun díẹ̀ tótí jáde tí mo dẹ ti ń lò, bátìrì rẹ̀ ta six thousand milliampere ni bátìrì rẹ̀, ó dẹ sí tó tóbi. Díẹ̀ ó dẹ́ ní á òkun ati agbara dáadáa.

Oríṣìíríṣìí àwọn èso tí wọ́n ń wò nì bí i jẹ́ bí i àgbàdo àti ẹgẹ àti igi àti ọ̀gẹ̀dẹ̀ àti àwọn ẹ̀fọ́ kí í ẹ̀ tá ń pè ní bitter leaf àti sweet leaf àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ yẹn nǹkan tí wọ́n lò ní ìsọ́ oúnjẹ àti ẹ̀gbà náà. Lórí àwọn èso tí wọ́n ń wò lòdì bí i nìyẹn, àpẹẹrẹ nǹkan tí wọ́n ń pè ní à píà àti à ginger náà àwọn tí wọ́n ń wò lòdì bí i nìyẹn.

Oríṣiríṣi ẹ̀rọ tí wọ́n fi ń fa omi ló wà, pàápàá jùlọ mejì ni àwọn sábà ń lò. Èyí tí a n máa ń lò pẹ̀lú kọ̀ǹga tó bá ti gbẹ́ àti èyí tí wọ́n máa ń lò pẹ̀lú ohun tí a ń pè ní bọ́ọ̀wọ̀ náà. Ẹ̀ bá wọ́n méjèèjì ṣe ń ṣiṣẹ́, ó jọra, ó tẹ́ tun yàtọ̀ síra. Títí kọ̀ǹga yẹn, wọ́n máa ń fi nkan tí a ń pè ní páìpù sí kọ̀ǹga tó ti gbẹ́ tó lómi, wọ́n a máa fi fa omi láti inú kọ̀ǹga yẹn sí inú àagbà to tóbi. Títí bọ́ọ̀wọ̀ yẹn ó yàtọ̀ sí títí kọ̀ǹga torí páìpù yẹn ó máa wọ inú ilẹ̀ lọ, bọ́ọ̀wọ̀ tó bá ti gbẹ́ kò kí n tóbi tó títí kọ̀ǹga yẹn. Ṣùgbọ́n àwọn náà bó ṣe jọra ni kí wọ́n máa fi fa omi náà sí táǹkì. Ẹ̀ tí bọ́ọ̀wọ̀ yẹn máa ń wọ́n ju títí kọ̀ǹga yẹn lọ. Òmí méjèèjì náà dee m máa ń-- àwọn méjèèjì ṣì máa ń dá, ó jẹ́ ṣì máa ń jì náà ju títí kọ̀ǹga.

Oríṣiríṣi orin Yorùbá mo máa ń gbọ́ ní orí, phone. Mi mode màá fẹ́ ran wọn gidi kan ní, ìgbà mi mo lè gbesi loud speaker ìgbà mi má dé lo ǹkan tá n peni earpiece. Àwọn orin tí wọ́n máa ń gbọ́ ni orin bíi Braimoh àti orin àwọn asa àti orin bíi òwúrọ̀ lọ́jọ́ àti, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sá àti orin tí Beautiful Nubia kọ. Bí i àwọn orin tí wọ́n sábà gbọ́ leleyi orin tó wà nípa àṣà, Yorùbá àti, ijó àti àwọn orin Yorùbá ṣe ìlú wa láìsí àwọn nǹkan gbogbo tó ń ṣẹlẹ̀ tí wọ́n ń gbé orin tó ṣe ń ṣẹlẹ̀ ní, ijó tó àwọn ijó tó ti kọjá lọ́ sá.

Eh, ní ọ̀sán bẹ́ẹ̀ni oúnjẹ tó bá ti wà ni mo máa ń sábà jẹ, àmọ́ kò kín ń jẹ́ ǹkan tó máa ń pẹ́ láti ju ṣe àbí tó máa ń jù láti sè. Tàbí ọ̀nà kan ni jẹ́ ǹkan tó fẹ́ẹ̀lẹ̀ mo máa ń jẹ, bíi búrẹ́dì tàbí garri tàbí oúnjẹ timọ̀ ṣe láàárọ̀ tó ṣi ku dé ọ̀sán, mo lè máa jẹ ní ọ̀sán yẹn. Ǹkan tí ò kí n pẹ́ láti sè ni mo máa ń sábà á jẹ. Ọ̀nà kan lè lọ síta kí lọ ra, ki lọ ra ǹkan jẹ bi mo se máa ń jẹ ní ọ̀sán nii.

Oríṣìíríṣìí ohun mi ò fẹ́ràn gidi gan. Mo máa ń gbọ́ orin àṣa Yorùbá, ẹ máa ń gbọ́ tí a pé ní hip hop àti pop àti country àti gospel music oríṣìíríṣìí ohun mo fẹ́ràn. Àmo awọn ohun tí mo fẹ́ràn jù ni àwọn tí wọ́n pé bi Brian McKnight àti Asha àti àwọn OneRepublic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èyíi tí mo fẹ́ràn jù lọ níyẹn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a tí ń se oúnjẹ oríṣiríṣi oúnjẹ mo lè se. Àwọn mo lè gúnyán mo lè ṣe isú, mo lè ṣe ireẹ́sì, mo lè ṣe ọbẹ̀ ata, mo lè ṣe ọbẹ̀ ẹ̀fọ́, mo lè ṣe ọbẹ̀ ẹ̀h ẹ̀gúsí, ṣá, oúnjẹ oríṣiríṣi mo lè ṣe àwọn tí a ń pè ní swallow, oúnjẹ tí a ń pè ní oúnjẹ okele ní ede Yorùbá bi ẹ̀bà tàbí pukuru tàbí àmàlà tàbí nǹkan tí a ń pè ní piti tàbí sẹ̀mọ́. Iru àwọn oúnjẹ tí mo lè ṣe le eleyi.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú àmọ́ kì í ṣe nǹkan tí mo ti ṣe rí. Kì í ṣe nǹkan tó le bẹ́ẹ̀ yẹn mo máa rí àwọn ènìyàn tó ti ṣe láìmọye à ìgbà kì í ṣe nǹkan tó ṣòro yẹn ní à dídá ọkọ̀ à dúró ní ìdojúkọjú. Wọn ní nǹkan tí wọ́n ń pè ní à brake tí ẹeyan máa gbé èṣe lè nínú ọkọ̀ náà láti fi dá ọkọ̀ dúró.

Eh, mo máa ń kọrin àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Mo fẹ́ràn kíkọrin, àpá ìjùlọ tí mo bá ti jí ní àárọ̀ kùtùkùtù, mo máa ń fẹ́ràn láti máa kọ, à, orin tó dẹ̀rí orí Ìpàtó tí mo máa ń sábà kọ, orin tó máa ń yá ìdáyàn lára, yá kí áru máa ń sábà kọ̀ má ì ṣe ṣíṣe bẹ́ẹ̀ yẹn tí máa ti fẹ́ pa, eh, bí màá jẹ́ kí àsìkò ọ̀dààdà mi máa ń sábà kọrin.